O ni bi mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi. Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi ni wípé mo máa ń kọ àwọn ọjà tí a ní ní òrìgbà sílẹ̀. Ọjà tí a bá tà, màá kọ sílẹ̀. Owó tí a bá ná nínú owó iṣẹ́, màá kọ sílẹ̀. Tí mo bá ti kọ mẹ́tẹ̀ẹ̀ta yìí sílẹ̀, màá wá yọ, màá wá yọ kúrò nínú owó tí a tà. Màá yọ kúrò nínú owó ọjà tí a rà. Màá ti kọ ṣètò pé óké iye báyìí ni ọjà tí a rà. Èló ni gbèdéke èrè tí mò ń retí lórí ọjà náà? Màá tún kọ yẹn sílẹ̀. Ṣé ẹ̀ mọ̀ pé mo ti kọ iye owó ọjà tí mo ra sílẹ̀? Iye gbèdéke èrè tí mò ń retí, màá kọ sílẹ̀. Iye owó tí mo bá ná, màá kọ sílẹ̀. Tí mo bá ti kọ àwọn wọ̀nyí sílẹ̀, iye ọjà tí a bá tà, màá kọ sílẹ̀. Tí mo bá ti wá kọ ọ́ sílẹ̀ tán, tí ó bá ti di ìparí oṣù, màá yọ iye ọjà tí a tà kúrò nínú ọjà tí a rà. Ìyẹn dá dúró. Iye èrè tí mo ro kan sí, tí ẹlẹ́yìí mò ń pè ní expected profit, tí mo ro kan sí pé màá jẹ nínú owó náà. Ṣé ẹ̀ mọ̀ pé yẹn náà mo ti kọ sílẹ̀? Màá wá yọ, màá yọ iye tí a ná jáde, màá yọ kúrò nínú ọjà tí a tà. Iye tó bá wá ṣẹ́kù ni èrè tí a jẹ. Nínú èrè yìí ni màá wá gbé gègé lé pé óké rent, èlò ló lọ fún? Electricity tí à ń pè ní owó ná, èlò ló lọ fún? Miscellaneous expenses, àwọn owó tí èeyan ò ro kan sí, èlò ló lọ fún? Iye tó bá wá ṣẹ́kù ni màá sọ pé óké iye owó lẹ́yìn tí mo bá sanwó àwọn tí ó ń kọ iṣẹ́ lọ́dọ̀ mi, tí mo bá fún wọn ní ẹ̀tọ́ wọn tí mo ṣàdéhùn pé màá máa fún wọn. Tí mo bá fún wọn tán, iye tó bá wá ṣẹ́kù ni owó iṣẹ́ tèmi ní oṣooṣù. Ṣé ẹ̀ mọ̀ pé a ti pín sí gbèdéke pé iye tí ọjà tí a rà lé lé, iye ọjà tí a tà lé lé, iye èrè tí à ń retí ò lé lé. Tí a bá ti yọ iye owó tí a ná lórí bóyá gbígbé ọjà lọ ní o, gbígbé ọjà bọ̀ ni òun lé lé. Tí mo bá ti wá yọ iye owó tí a ná kúrò nínú ọjà tí a tà, iye owó ọjà gangan tí a tà gangan tí ó jẹ́ pé cost of production, cost of sales, iye owó ọjà tí a rà tí mo ti yọ kúrò, èyí tó ṣẹ́kù tí mo ti yọ owó tí a ná kúrò. Ṣé ẹ̀ mọ̀ pé ó ṣẹ́kù? È e tí mò ń sọ ni wípé ṣé ẹ̀ mọ̀ pé bí a bá ra ọjà ni tẹn náírà, mo wá sọ pé owó tí a fi gbé, one náírà, ó jẹ́ eleven náírà. Iye tí èmi gangan fẹ́ tà, mo fẹ́ tà ní twenty náírà. Iye èrè tí mo fọkàn sí pé màá jẹ, tí n bá yọ iye owó tí mò ń fi ra àti iye owó tí mo fi gbé tí a mọ̀ sí ẹlẹ́wọ̀n náírà tí mo yọ kúrò nínú twenty náírà tí mo fẹ́ tà, eight náírà tún ṣẹ́, nine náírà tún ṣẹ́kù, òun ni èrè tí mo fọkàn sí. Ṣé ẹ̀ mọ̀ pé kí n tó tà, màá ti ná owó? Òun ni expenses. Màá wá yọ iye owó tí a ná kí ohun tó rí ọjà náà tà. Bóyá two náírà ni, màá yọ kúrò nínú eight náírà yẹn, nínú nine náírà yẹn, ó ku seven náírà. Owó ilé iṣẹ́ mi tí à ń pè ní rent, bóyá one náírà ni, màá yọ kúrò, ó ku six náírà. Iye owó light iná, màá yọ kúrò bóyá two náírà lòún, ṣé ẹ̀ mọ̀ pé ó ku four náírà. Four náírà yẹn gangan wà ní gbèdéke owó iṣẹ́ mi.

Ṣé mo fẹ́ràn kíkọ iwe? Á, mo fẹ́ràn kíkọ iwe nítorí wípé mo máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ǹkan, gbogbo tó bá wá ṣẹlẹ̀ sí mi lórí iṣẹ́ mi àbí lórí ètò igbeṣẹ́ ayé mi, mo máa ń kọ sílẹ̀ pé, á, kó dà tí mo bá jáde lọ, mo máa ń kọ sílẹ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ níbi tí mo lọ, nǹkan báyìí ló ṣẹlẹ̀ kí n tó dé ibi tí mo lọ, nǹkan báyìí mo bá lọ́nà nígbà tí mò ń lọ, nǹkan báyìí ni mo bá níbi tí mo lọ, nǹkan báyìí ni mo bá nígbà tí mò ń bọ̀. So mo máa ń fẹ́ràn kí n ní àkọsílẹ̀ kiṣe torí ǹkan kan nítorí ọjọ́ iwájú mi, torí àyàrá àwọn ǹkan mi máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ tí ó bá ṣé àkọsílẹ̀ kíákíá, èèyàn ti gbàgbé. Tí èèyàn bá sì ti gbàgbé, ọjọ́ tí irú ǹkan fẹ́ bẹ́ẹ́ tó bá wá wáyé, èèyàn ò ní mọ ìgbésẹ̀ tí èèyàn ó gbé. Bút tó bá jẹ́ ẹni tí ẹ ti kọ sílẹ̀ ni ẹ o lè máa ṣe àkíyèsí àti àmójútó sí irú ǹkan bẹ́ẹ̀ tí ó jẹ́ pé irú ǹkan bẹ́ẹ̀ kò sì ní ṣẹlẹ̀ lọ́jọ́ mi tí ẹ mọ gbìyànjú láti rí i pé irú ǹkan bẹ́ẹ̀ kò wáyé ní ọjọ́ mìíràn. Ẹ woo bí àpẹẹrẹ, ọjọ́ tí mo lọ sí ọjà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, mo pàdé àwọn, àwọn èèyàn kan, so bí mo ṣe pàdé wọn, Ọlọ́run ló ní kí n ní àkọsílẹ̀ ọ̀rọ̀ tí a jọ sọ. Ìgbà tó yá wọ́n ní ko rìbẹ́ mi. So èdè yìí mo máa ń ní àkọsílẹ̀ láti mọ ohun tí ó ṣẹlẹ̀, gbogbo ohun tí ó ń lọ bí ó ṣe rí tó kí ǹkan mi bá máa wáyé kó má ba ṣẹlẹ̀.